Bẹ́ẹ̀ni, WiFi tí mò ń lò yára dáadáa o sì máa ń ṣiṣẹ́ ní ìtẹ́lọ́rùn lọ́pọ̀ ìgbà. Ó ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ mi lórí ayélujára láìsí ìdènà púpọ̀. Bóyá fún fífi ìránṣẹ́ránṣẹ́, ṣíṣe ìpàdé lórí ayélujára tàbí fífi àkọ́nú ránṣẹ́ sí àwọn ènìyàn. Bí ó tilẹ̀ jẹ́ pé ní àwọn àkókò kan network le lọ́ra díẹ̀ nítorí ayédàyídàyí kan tàbí ìṣòro amáyédẹrùn, mo máa ń rí i dájú pé mo tún un ṣe kí ó lè padà ṣiṣẹ́ dáadáa. Ni gbogbo ògbó rẹ̀, WiFi mi dáa ó sì tún fún mi ní oun tí mo fẹ́ dáadáa.

Mo mọ bí a ṣe ń se ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ dáadáa, pàápàá jùlọ oúnjẹ Yorùbá. Nítorí sísì jẹ́ ohun tí mo fẹ́ràn gan-an. Mo mọ bí a ṣe ń se ìrẹsì jọ̀lọ́ọ̀fù tó kún fún adùn, ìrẹsì ọ̀fadà pẹ̀lú ata dídùn àti ẹran tí a gbé dáadáa, àmàlà pẹ̀-pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí, ewédú àti ilá àti iyán pẹ̀lú ọbẹ̀ ọlọ́gbọ́n. Mo tún mọ bí a ṣe ń se ọbẹ̀ ata dídín, ọbẹ̀ ẹ̀gúsí tó ní ẹran ẹja àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ nínú rẹ̀, àti ọbẹ̀ ẹ̀fọ́ rírò tó dára fún gbogbo ẹbí. Kì n ṣe oúnjẹ Yorùbá nìkan ni mo mọ̀. Mo tún mọ bí a ṣe ń se oúnjẹ miì bíi sìpàgẹ́tì, ìrẹsì dídín, núdùsì àti àwọn oúnjẹ tó rọrùn míì. Ni gbogbogbò, mo máa ń ṣọ́ra gan-an nígbà tí mo bá ń ṣe oúnjẹ, ko lè dùn kí ó sì mọ́ tó tó kí gbogbo ẹni tí yóò jẹ lè rí ìtẹ́lọ́rùn gidi.

Nípa ìbéèrè rẹ nípa àsìkò tí ọjà tuntun yóò jáde, mo fẹ́ jẹ́ kó ye ọ pé à ń reti pé ọjà tuntun yóò dé láàrin àsìkò tí a ti ṣètò, ṣùgbọ́n ó lè yára díẹ̀ sí ìgbà gangan nítorí àwọn ìdí kan bí ìrìnàjò ìkópa àwọn alábàáṣiṣẹ́ tàbí ìṣètò ìpèsè. Nípa ìbéèrè rẹ nípa àsìkò tí ọjà tuntun yóò jáde, mo fẹ́ jẹ́ kó ye ọ pé à ń retí Ni kété tí ọjà tuntun bá ṣetán, pátápátá tàbí tí ọjọ́ gangan bá ti dé, bá ti dájú, a máa jẹ́ kí o mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Jọ̀wọ́, ní sùúrù díẹ̀. Àdúpẹ́ gan fún ìfaradà àti ìfẹ́ tí o ní sí wa.

Ní tòótọ́ kì ń ṣe pé mo máa ń jẹ́ kí fóònù mi gbóná lọ́pọ̀ ìgbà, ṣùgbọ́n ní àwọn àkókò kan tí mo bá ń lò ó fún iṣẹ́ tó pọ̀ tàbí tó gba àkókò pípẹ́, bí i lílò ayélujára, fífi àwọn ìsàfi lọ́lẹ̀ púpọ̀ ṣíṣe lẹ́ẹ̀kan ṣoṣo, wíwo fídíò tàbí ṣíṣe ìbánisọ̀rọ̀ pípẹ́, fóònù lè gbóná díẹ̀. Nígbà tí mo bá rí pé ó ti bẹ̀rẹ̀ sí í gbóná ju bó ṣe yẹ lọ, mo máa ń dáa dúró, mo sì máa ń jẹ́ kí ó tutù díẹ̀ kí ó má bàà bàjẹ́. Mo tún ṣọ́ra gan láti máa lo fóònù mi ní ọ̀nà tó péye kí bátìrì rẹ̀ àti gbogbo ẹ̀rọ inú rẹ̀ lè pẹ́ pẹ́ ní gbogbogbò. Kì í ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà, mo sì máa ń gbìmọ̀rà láti má jẹ́ kí ó gbóná ju ìwọ̀n lọ.

Nípa ìbéèrè rẹ̀ nípa àsìkò tí mo ti kẹ́yìn lọ síbi orin, mo fẹ́ kó ye ọ pé mo ti ní àǹfààní láti lọ síbi orin lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mẹ́jì ní àkókò tó kọjá. Àsìkò yìí dá lórí ìṣètò àti àkókò tí mo ní lọ́wọ́, ṣùgbọ́n mo máa ń gbìmọ̀ra láti lọ síbi orin nígbà tí mo bá ní ààyè àti ìfẹ́ tó pé kí n lè gbádùn ìmúlòlùfẹ́ orin àti ìtẹ́lọ́rùn ti ẹ̀mí. Ní gbogbo àkókò tí mo bá lọ, mo máa ń gbìmọ̀ra láti kọ àkókò náà jẹ́ ìrírí tó dáa, láti kọ́ ẹ̀kọ́, àti láti jẹ́ kí ìmọ̀lára ìdun àti ìfẹ́ orin pọ̀ sí i.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe àwọn eré ìdánilẹ́kọ̀ọ́ àti ìdánilẹ́yà nígbà tó bá yẹ, ṣùgbọ́n kì í ṣe pé mo ṣe wọ́n lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà. Mo nífẹ̀ẹ́ sí eré ìdánilẹ́kọ̀ọ́ torí pé ó máà ń mú kí ọpọlọ mi gbádùn ó sì tún kọ́ mi ní ọ̀nà tó rọrùn. Nígbà mí, mo máà ń ṣe eré ìdánilẹ́yà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ẹbí láti kọ ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára ìdùnnú pọ̀ sí. Ṣùgbọ́n mo máà ń ṣọ́ra kí iṣẹ́ eré náà má bá iṣẹ́ tàbí àwọn ojúṣe mi jẹ́, kí ó sì má ṣe dí ẹ̀kọ́ tàbí iṣẹ́ mi. Ní gbogbogbò, mo máà ń ṣe eré ìdánilẹ́kọ̀ọ́ àti ìdánilẹ́yà ní ìgbà tó yẹ kí ó le jẹ́ ohun tí ó ń tí ń gbádùn àti tí ó ń kọ́ mi ní ọgbọ́n.

Nípa ìbéèrè rẹ nípa àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ, mo fẹ́ jẹ́ kí o yé ọ pé gbogbo àkókò ọdún ní ìtẹ́lọ́rùn tirẹ̀, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí ìgbà tí òtútù, ìgbà tí òtútù tàbí ìgbà ooru. Bí ìgbà òtútù tàbí ìgbà ooru, dájúdájú fún ìdí kan. Nígbà yìí, mo máa ń ní àkókò láti sinmi díẹ̀, láti gbádùn ìmọ̀lára àlàáfíà àti láti kọ ìrírí tuntun jọ pẹ̀lú rẹ. Ìgbádùn yìí máa ń jẹ́ kí àwọn àṣà àti ayẹyẹ pàápàá jùlọ bí ìjọ́pọ̀ ẹbí, ìyẹ̀ríǹkẹ́ àti ayẹyẹ àjọyọ̀.

Nípa ìbéèrè rẹ nípa àkókò ti ọjọ́ tí mo fẹ́ràn jùlọ, mo fẹ́ jẹ́ kó ye oọ pé gbogbo àkókò ọjọ́ ní ìtẹ́lọ́rùn tirẹ̀, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí àsìkò òwúrọ̀ gan an. Ní òwúrọ̀, ọpọlọ ma ń mọ́, afẹ́fẹ́ òwúrọ̀ ma ń tutù díẹ̀, àti ohun gbogbo ma ń dàbí ẹni pé ó tuntun, ó sì ń fún mi ní ìmọ̀lára ìbéèrè tuntun fún ọjọ́ náà. Mo tún má n ní àkókò láti ṣe àwọn ohun tí mo fẹ́, láti múra sílẹ̀ fún iṣẹ́ tàbí láti sinmi díẹ̀ kí ọjọ́ lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìdùnnú. Ni àfikún, òwúrọ̀ ma ń jẹ́ àsìkò tí mo lè gbádùn ìdákẹ́jẹ́ àti ìfẹ́ òmìnira ṣáájú kó ọjọ́ náà yà mí sí.

Mo máa ń ṣètò àti yanjú àwọn ìṣòro láàárín àwọn ẹgbẹ́ mi nípa gbígbọ́ pẹ̀kí pẹ̀kí sí gbogbo ẹgbẹ́ lọ́kọ̀ọ̀kan, kí ń lè ní òye gidi nípa ohun tí ó fa àríyànjiyàn náà. Lẹ́yìn náà, mo máa ń ṣe àgbékalẹ̀ ìlànà tí ó tọ́, tí ó jẹ́wọ́ gbogbo àwọn èrò àti ìfẹ́ àwọn ẹgbẹ́, kí á lè wá ojútùú tí ó jẹ́ onínúure àti tí ó yẹ fún gbogbo ènìyàn. Mo tún máa ń ṣe ìgbìmọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ láti rí i dájú pé ìpinnu náà ṣe é ṣe ní ọ̀nà tí ó tọ́ àti pé gbogbo ènìyàn lérò pé wọ́n ní ipa nínú ìpinnu náà.

Mo máà ń rí i dájú pé ọjà mi dára nípa ṣíṣe àyẹ̀wò pẹpẹkí lórí gbogbo ẹ̀yà àti dídára rẹ̀ ṣáájú kí ó tó dé ọ̀dọ̀ oníbàárà. Mo tún máa ń gba èsì láti ọ̀dọ̀ àwọn oníbàárà mi láti mọ̀ bí wọ́n ṣe rí ọjà náà àti bóyá ó nílò ìlọsíwájú. Pẹ̀lúpẹ̀lú, mo máa ń ṣe ìwádìí lórí ọjà àti ìdíje láti lè mọ àwọn ọ̀nà tuntun láti mú dídára pọ̀ sí i àti láti jẹ́ kí ọjà mi dúró gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ó ti dára jù lọ lórí ọjà. Ní gbogbo ìgbà, mo ń ṣe àkíyèsí pé dídára àti ìtẹ́lọ́rùn oníbàárà jẹ́ pàtàkì jù ohunkóhun lọ àti pé èyí ni mo fi ń ṣe gbogbo ìgbésẹ̀ tó yẹ láti jẹ́ kí ọjà mi dára jù lọ.

Mo ma ń tọrọ àforíjì ní ọ̀nà tó mo onínúure àti tí ó yẹ. Ní àkọ́kọ́, mo ma ń ṣe àlàyé nikedere ìdí tí mo fi ń bèrè àforíjì, kí ẹni tí mo ń tọrọ lọ́wọ́ rẹ̀ lè yẹ pàtàkì rẹ̀. Lẹhin náà, mo ma ń fi ọwọ́ ìtẹ̀síwájú àti ìfaramọ́ hàn, kí gbogbo ìlànà náà lè ṣeẹṣẹ, láìsí ìyọnu àti ní ìbámu pẹ̀lú òfin àti àṣà. Mo tún ma ń ṣe ìdánilójú pé gbogbo àwọn ẹgbẹ́ tí ó kàn mọ ohun tí ó ń ṣẹlẹ̀, àti pé gbogbo ènìyàn lero ìtẹ́lọ́rùn pẹ̀lú ìpinnu àti àbájáde àforíjì náà. Ní gbogbo ìgbà, mo ń gbìyànjú láti jẹ́ kí ó sì ọ̀nà náà tí ó dára jùlọ, tí ó tọ́ àti tí ó ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè àti ìsọ̀kan.

Mo ma ń lo fóònù mi lójoojúmọ́ ní ọ̀nà tó péye àti ìṣàkóso. Níwọ̀n ìgbà tí mo bá ti mọ̀ pé fóònù jẹ́ irinṣẹ́ pàtàkì fún ìbáraẹnisọ̀rọ̀ iṣẹ́ àti gbígba àlàyé. Mo ma ń pín àkókò mi láti lo fóònù láàrín iṣẹ́ àti ìsinmi. Kí èmi má bá jẹ́ ẹni tí ó fi gbogbo àkókò rẹ̀ tẹ̀lé fóònù nìkan. Mo tún ma ń lo fóònù láti ṣe àyẹ̀wò ímẹ́lì àti bá láti bá àwọn ẹlẹgbẹ́ sọ̀rọ̀, láti ṣàkóso àwọn iṣẹ́ àkànṣe àti láti gba àlàyé tuntun lórí ohun tí ó yẹ kí n mọ̀. Ní gbogbo ìgbà mo ń sọ́ra kí lílo fóònù mi lè jẹ́ ìrànlọ́wọ́ fún mi, kìí ṣe ohun tí yóò fa idamu tàbí ìdásílẹ̀ àkókò mi.

Mo fẹ́ràn láti gbọ́ àwọn oríṣiríṣi orin ní ọ̀nà ìtumọ̀ ìtumọ̀ ìjìnlẹ̀ àti tí ó lè mú kí ọkàn mi rẹ́rìn, bí i orin àṣà Yorùbá, orin ìgbàlódé tí ó ní àkọ́rin ìfẹ́ àti ìgbàsílẹ̀ ẹdun, àti àwọn orin tí ó ní ìfọwọ́kàn ọ̀rọ̀ àti ìtàn. Orin fún mi ní, orin fún mi kì ń ṣe ohun ìdùnnú nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ ọ̀nà láti kọ́ ẹ̀kọ́ nípa àṣà, ìtàn àti ìrírí àwọn ènìyàn mìíràn. Ni gbogbo ìgbà mo máa ń yan orin tí yóò mú mi, mú mi lérò ìtùnú, ìwúrí àti ìmọ̀lára rere. Nítorí pé orin jẹ́ irinṣẹ́ pàtàkì láti sọ ọkàn di àlàáfíà àti láti fi ẹ̀mí hàn.

Mo ma n lo àkókò tó péye fún oorun ní gbogbo alẹ́, nígbà gbogbo láàrin wákàtí méje sí mẹjọ nítorí mo mọ pàtàkì rẹ̀ fún ìlera, agbára àti ìṣaro mi. Lójojúmọ́ mo ma n, mo tún ma n ṣe ètò oorun mi ní ọ̀nà tó péye, nípa lílọ sí ibùsùn ní àkókò tó yẹ àti gbígba ìsinmi tó dára kí ara àti ọkàn mi lè sinmi dáadáa ní gbogbo ìgbà. Mo n ṣọ́ra kí oorun má lè jẹ́ ohun tí ó mú ìlera mi dára, kí n lè máa ṣiṣẹ́ ní imu--ìmúnádóko àti láti ní ìmọ̀lára rere ní gbogbo ọjọ́.

Nígbà tí mo bá wà ní nípo tí mò ń ní láti dúró de ǹkan, mo máa ń lo àkókò náà láti ṣe àyẹ̀wò pẹ̀lú ìmúrasílẹ̀ tó péye kí n lè ṣètò iṣẹ́ mi dáadáa àti láti dájú pé gbogbo ohun tí mò ń ṣe yọ lọ ní ìlànà tó tọ́. Mo tún máa ń fi àkókò náà se ìmúlò tó yẹ fún ìdájọ́ àyíká, fífi àfiyèsí sí àwọn ohun tí ó wà lójú mi kí n lè ṣètò iṣẹ́ tó péye ní ọjọ́ iwájú. Nípa bẹ́ẹ̀, ìdúró mi kò dájú kó jẹ́ àkókò ìdálórí: ó di àkókò ìtúsẹ ìmúlò ọgbọ́n àti ìtọ́jú ìmọ̀lára àti iṣẹ́.

Àwọn orin tí mo fẹ́ jẹ́ wọ̀nyí, àwọn tí ó ní ìtàn tó jinlẹ̀, ìmọ̀lára tó lágbára àti ìtumọ̀ tó ṣe kókó fún ènìyàn. Fún àpẹẹrẹ, orin tí ó sọ ìtàn ìgbésí ayé ènìyàn tàbí ìrìnàjò kan, orin tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá, orin tó mú kí ènìyàn ronú bíi klassika, jaasi tàbí sóòlù, orin tí ó kọ ìmọ̀lára àti ìfẹ́ pẹ̀lú ìbáṣepọ̀ ènìyàn pọ̀. Nísokí, mo fẹ́ orin tí ó le ṣe kó gbogbo ìmọ̀lára ènìyàn hàn, tí ó sì lè mú kí ènìyàn rònú ní ìrìnàjò kan rẹ̀

Ìgbà tí mo kẹ́yìn ìrìnàjò fún isẹ́ ni ní oṣù díẹ̀ sẹ́yìn, nígbà tí mò ń lọ sí ìlú mi láti kópa nínú ìpàdé pàtàkì àti iṣẹ́ ìkànìyàn kan tó ní ṣe pẹ̀lú isẹ́ mi. Ìrìnàjò yẹn fún mi ní àyè láti pàdé àwọn alábàáṣiṣẹ́ tuntun, láti pín ìrírí àti ìmọ̀, àti láti kọ́ ẹ̀kọ́ tuntun tó ràn mí lọ́wọ́ láti mú iṣẹ́ mi dára sí i. Bí ó tilẹ̀ jẹ́ pé ìrìnàjò bẹ́e lẹ̀ lè rẹ díẹ̀, mo rí i gẹ́gẹ́ bí àǹfààní tó dáa lórí pé ò ń ṣe ìlànà tuntun sílẹ̀ ó sì ń jẹ́ kí n dàgbà nínú isẹ́ mi. Ní ìsọ̀kí, ìrìnàjò iṣẹ́ tó kẹ́yìn jẹ́ ìrírí tó wúlò tí ó sì tún fún mi ní ìtara tuntun nínú ohun tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń pe àwọn oníbàárà tuntun torí pé mo mọ̀ pé pípa ìbáṣepọ̀ tuntun dáadáa jẹ́ apá pàtàkì nínú ìdàgbàsókè iṣẹ́ àti ìtẹ́lọ́rùn àwọn oníbàárà. Ní gbogbo ìgbà tí mo bá bá a pé wọ́n, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìbàwọ̀ ìfaradà àti ìtẹ́lọ́rùn kí n lè ṣàlàyé iṣẹ́ tàbí ohun tí mo ń pèsè fún wọn dáadáa. Mo tún fetí sí ohun tí wọ́n nílò tàbí ìbéèrè tí wọ́n ní kí n lè rí ojútùú tó bá wọn mu. Pẹ̀lú èyí, mo sábà máa ń kọ́ ìbáṣepọ̀ pẹ̀lú wọn dáadáa kí ó lè tẹ̀síwájú lọ́jọ́ iwájú. Ní sókí, pípa àwọn oníbàárà tuntun jẹ́ apá pàtàkì nínú iṣẹ́ mi torí pé ó ń kó ìdàgbàsókè àti ìtẹ́lọ́rùn wá fún gbogbo wa.

Mo sábà máa ń ra ǹkan ní ọjà àdúgbò àti ní àwọn sọ́ọ̀bù tó wà ní tòsí ilé tàbí ibi iṣẹ́ mi. Ní ọjà, mo máa ń rí oúnjẹ tuntun, ẹ̀fọ́, èso àti àwọn ǹkan tí à ń lò lójoojúmọ́ ní owó tó rọrùn. Nígbà mi, mo tún máa ń lọ sí sọ́ọ̀bù ńlá tàbí ilé ìtajà tí ó tóbi láti ra aṣọ, irinṣẹ́ ilé tàbí àwọn ǹkan pàtàkì mi torí pé wọ́n sábà máa ń ní àṣàyàn púpọ̀. Pẹ̀lú èyí, mo tún máa ń ra díẹ̀ lára ǹkan mi lórí ayélujára torí pé ó rọrùn ó sì ń fi pamọ́ àkókò. Níṣòòkì, mo máa ń yan ibi tí màá ra ǹkan dá lórí ohun tí mo nílò, owó tí mo fẹ́ ná àti ìtùnú tí mo fẹ́ ní.

Ní gbogbo ọjọ́, mo sábà máa ń, mo sábà máa ń lo àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí ó rọrùn fún mi àti tí ó mú ìlera ara àti ọpọlọ mi dáadáa. Àwọn ìgbọ̀nsẹ̀ wọ̀nyí ni bí i ìrìn tàbí ìsáré díẹ̀ ní ìta gbangba, jíjẹ́ iṣẹ́ ìdárayá bí i fífẹsẹ̀, jọ̀gà tàbí àwọn ìmúlò ìdárayá tó rọrùn, àti mímú ààyè ìtẹ́gùn láti sinmi ara àti ọpọlọ. Mo tún sábà máà, mo tun sábà máa ń ṣe àkójọpọ̀ ìgbọ̀nsẹ̀ kékèké tí mo lè ṣe nílé bíi ṣíṣe àdánidá àwọn ohun ìmúlò ìmú ara dára pọ̀ àti láti mú agbára pọ̀. Pẹ̀lú èyí, àwọn ìgbọ̀nsẹ̀ wọ̀nyí jẹ́ kí n ní ìlera tó dára ó sì mú ìtara àti ìmọ̀lára rere bá mi lójoojúmọ́. Nisoki, mímú àwọn ìgbọ̀nsẹ̀ wọ̀nyí ṣe pàtàkì nínú ìtọ́jú àti ara àti ìlera mi.

Rárá, mi ò ní orúkọ ìnagijẹ, torí pé mi ò fẹ́ kó jẹ́ apá kàn nínú ìdánimọ̀ mi. Mo fẹ́ kí orúkọ mi àti àwùjọ mi dá lórí ìwà rere, ìbàwọ́n àti ìṣiṣẹ́ rere, kìí ṣe orúkọ tí yóò dájú pé òtítọ́ mi tàbí ohun tí mo n ṣe kò dára. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ní orúkọ ìnagijẹ láti fihan ìwà wọn tàbí ìrírí wọn, èmi tikalára mi máa n yan láti jẹ ẹni tí ó ṣe ohun tó da pẹ̀lú àṣà àti ìtẹ́lọ́rùn ara ẹni. Ní ṣókí, mi ò ní orúkọ ìnagijẹ mo sì n fojú tó ìwà mi àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn mìíràn ju bẹ́ẹ̀ lọ.

Mo sábà máa ń kẹ́yìn ní àlá burúkú lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan, pàápàá jùlọ nígbà tí ọpọlọ mi bá kún fún ìrònú púpọ̀, ìbànújẹ́ tàbí ìṣòro tó ń bẹ lójoojúmọ́. Àwọn àlá yì sábà má a ń ṣẹlẹ̀ ní alẹ́ torí pé ní àsìkò ìsinmi, ọpọlọ máa ń tú gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ kọ jà. Ó sì lè túmọ̀ sí ìrírí àlá burúkú bí ó tilẹ̀ jẹ́ pé ó lè jẹ́ ìrírí tó burú. Mo sábà máa ń gbìmọ̀ láti ráyè fọkàn tán kí n lè rìnrìn àjò inú ìmúlo ọpọlọ àti ìsinmi tó dáa. Ní só kí kẹ́yìn ní àlá burúkú jẹ́ ìrírí tí ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan sílẹ́ẹ̀kan ṣùgbọ́n mo sábà máa ń lo ọ̀nà rere láti tokàn ni tọ́kàn mi kúrò nínú rẹ̀ kí n lè sinmi dáadáa.

Nígbà tí a bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, ohun tí mo saaba máa ń wá ni ìwà rere, ìfaradà àti ìmúra tán láti kọ́ ẹ̀kọ́ tuntun. Ó ṣe pàtàkì fún mi pé òṣìṣẹ́ tuntun náà lè ṣiṣẹ́ pọ̀ dáadáa pẹ̀lú àwọn mìíràn kí ó sì ní ìbáwọ̀ fún àkóso àti àṣà ibi iṣẹ́. Mo tún wá ẹni tí ó ní ojúṣe tí yóò lè gbé iṣẹ́ tó fi sí ọwọ́ rẹ̀ tí yóò sì parí rẹ̀ ní àkókò tó yẹ. Pẹ̀lú èyí, ìbánisọ̀rọ̀ tó dá àti ìmúlò ọgbọ́n nínú iṣẹ́ jẹ́ ohun tí ó máa ń kásí pàtàkì torí pé wọ́n jẹ́ kí iṣẹ́ lọ dáadáa. Ní sókí, ohun tí mo ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ẹni tí ó ní ìwà rere, tí ó ṣe tán láti kọ́ ẹ̀kọ́ tí yóò sì jẹ́ àfikún rere sí ẹgbẹ́ iṣẹ́.

Ìgbà tí a kẹ́yìn ṣe ìgbékalẹ̀ iṣẹ́ ni ní àkókò díẹ̀ sẹ́yìn, nígbà tí àjọṣe iṣẹ́ ń fẹ́ ṣàyẹ̀wò bí gbogbo ènìyàn ṣe ń ṣe iṣẹ́ wọn àti bí a ṣe lè mú iṣẹ́ dára sí i. Nígbà yẹn, a wo àṣeyọrí kọ̀ọ̀kan, àwọn ibi tí a ti ṣe dáadáa àti àwọn apá tí ó nílò ìtúnṣe tàbí ìdàgbàsókè. A tún jìròrò lórí àfojúsùn tuntun, ìmúlò tó yẹ àti bí a ṣe lè fún òṣìṣẹ́ ní àbá àti ìtinilẹ́yìn tó péye. Ìgbékalẹ̀ iṣẹ́ yìí ràn wá lọ́wọ́ láti mọ bí ibi tí a wà, ibi tí a fẹ́ dé àti ibi tí àti bí a ṣe lè ṣiṣẹ́ pọ̀ dáadáa lọ́jọ́ iwájú. Ní sókí, ìgbékalẹ̀ iṣẹ́ tó kẹ́yìn jẹ́ ìrírí tó wúlò tí ó sì ṣe àfikún ìrísi ìdàgbàsókè iṣẹ́ àti ti ara ẹni.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọgbọ́n nílé mi tí mo sábà máa ń lò láti jẹ́ kí ìgbésí ayé mi rọrùn àti pé kó dára sí. Àwọn ẹ̀rọ wọ̀nyí lè jẹ́ bí tẹlifísàn ọlọ́gbọ́n, fóònù alágbèéká, kọ̀ǹpútà tàbí àwọn irínṣẹ́ mi tí ó ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ ojoojúmọ́, láti gba ìròyìn àti láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ láìsí ìṣòro. Nílé mi, lílo ẹ̀rọ ọgbọ́n jẹ́ kí n lè ṣètò àkókò mi dáadáa, kí n lè ṣiṣẹ́ sinmi àti gbádùn ìgbésí ayé mi pẹ̀lú ìtùnú. Nisóki, àwọn ẹ̀rọ ọgbọ́n wọ̀nyí jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé mi torí pé wọ́n mú iwulò ìtùnú àti ìgbàsọkè ìbámu.